Aah, ìbéèrè yìí jẹ́ ìbéèrè tó, tó ní agbára diẹ, tó sì mu ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wá. Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? O ti ṣe díẹ̀ oo, o ti ṣe díẹ̀ nítorí pé ìgbà tí mo kúrò ní ilé ìkàwé, o ti ń lọ síbí ogún ọdún báyìí. Èyí sì jẹ́ ilé ìwé ẹ̀kọ́ gíga ti eré onímọ̀ ẹ̀rọ. Látìgbà náà, mo ti lọ kàwé nínú, eeh, ìyàrá mẹ́rin ìkàwé pé a lọ re kàwé, a lọ re kẹ́kọ̀ọ́. Yàtọ̀ sí wípé kí ń kẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ayélujára bíi akéèrè tí àwọn eleebo ǹ pè ní Íńtánẹ́ẹ̀tì. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ dára wá sí ni. A sì ní oríṣìíríṣìí àwọn, eeh, àwọn irinṣẹ́ tí eèyan le lò láti fi kó àwọn ẹ̀kọ́ yìí láé ṣe pé èèyàn lọ sí ilé ìyàrá ìkàwé kan kan. Ẹ̀kọ́ ti yàtọ̀ sí bí ó ṣe rí nígbà àtijọ́ tó jẹ́ pé bí èèyàn o bá de igun mẹ́rin ìyàrá ìkàwé èèyàn ò lè kẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ ti yàtọ̀. Àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní bí ìgbà, bí ìgbà bí ayé bá ṣe ń yi, bẹ́ẹ̀ náà ni ká máa bá igba yìí. Tá bá tiẹ́ wa padà sẹ́yìn ní, nígbà ayé àtijọ́, nígbà tá kọkọ̀ bẹ̀rẹ̀ àní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, àní èyi tò jẹ́ pé yóò, yóò, a nílò odidi ọdún mẹ́fa. Ìyẹn tí akẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́ nígbà náà tí ò bá ní ìjákulẹ̀ kankan. Tó bá je pé akẹ́kọ̀ọ́ ní ìjákulẹ̀, ta, a jẹ́ pé odi dandan kó lò ju ọdún mẹ́fa lọ nígbà tó bá ń kàwé. Èyí tó tún jọ bẹ́ẹ̀ bíi títí ẹ ni pé tí eeyan bá parí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, eeyan ó lọ sí ilé ìwé gírámà. To jẹ́ pé à pin eèyan sọ́nà méjì. Ilé ìwé tí, eeh, alákọ̀ko, eeyan á lọ ọdún mẹ́ta ń bẹ, ẹlẹ́ẹ̀kejì eeyan á lọ ọdún mẹ́ta. Èyí náà ó sì nílò wípé kí akẹ́kọ̀ọ́ èyí tí ó bá ní ìjákulẹ̀. Èyi tò tẹ̀lé bíi títí ẹ, ní ti ilé ìwé ẹ̀kọ́ gíga tó jẹ́ pé ètò kéré jù ni ọdún mẹ́rin láti lè gba ìmọ̀ oyè nínú ẹ̀kọ́ tí èèyàn bá lọ kọ́ ń bẹ. Tí èèyàn bá ka gbogbo àwọn kínni yiì papọ̀, eeyan a rí pé ọdún mẹ́fa àkọ́kọ́, ọdún mẹ́fa fún ilé ẹ̀kọ́ gírámà, éleyi papọ̀ ti jẹ́ ọdún méjìlá. Bá bá fi ọdún mẹ́rin sí, a je pé gbogbo e papọ̀ jẹ́ ọdún mẹ́rindínlógún láti fi lọ sí ilé ẹ̀kọ́. Ka tó lè sọ pé èèyàn kẹ́kọ̀ọ́ gboyè. Bá bá fi ó wá tó fi ọdún márùn-ún alákọ̀ọ́kọ́ kún èyí tí ọmọ máa fi wọ ilé ìwé, a jẹ́ wípé tí ó bá sì wàhala kankàn tí ò sí ìdádúró tí kò sì sí ìwúkọ́, ọmọ náà á lo ogún ọdún àti ogún ọdún ó lé kan ní ilé ẹ̀kọ́ láti fi kó tó di pé yóò parí ìwé ẹ̀kọ́ gíga. Bá sì wà wo ibi tí ẹ̀kọ́ ti dé ní ayé òde òní, àwọn èèyàn ń bo ń sìn wípé àwọn ò fẹ́ kàwé ní orílẹ̀ èdè tí ti wọn nikan. Àwọn èèyàn ń lọ sókè òkun láti lọ re kàwé. Àwọn èèyàn ń lọ sí, eeh, ọ̀dọ̀ àwọn aláwọ̀ funfun láti lọ re kàwé, láti lọ rí ìmọ̀, eeh, ìmọ̀ ìjìnlẹ̀ mì ju ti éleyi tán tí mọ́ ní ìlú wọn lọ. Èyí sì ń jẹ́ kí ìmọ̀ wọn ko gbòòrò. Lélèyi tó jẹ́ wípé ó ṣe àǹfààní fún àwọn ará ìlú wọn àti ibí tí wọn ti lọ re kàwé. Ehn, lílọ sí ilé ìkàwé dára púpọ̀ nítorí pé yàtọ̀ sí pé èèyàn ń kàwé, ó tún fún èèyàn ní ààyè láti bá àwọn ẹgbẹ́ pé ẹyan a ní ọ̀rẹ́, eyan a ní.

Ah, ìrọ̀rí. Ìrọ̀rí méjì ni mo máa ń lo, ìrọ̀rí méjì. Ẹ̀yọ̀ kan ni mo kọ́ko bẹ́rẹ̀ sì ni ń lò tẹ́lẹ̀ tipẹ́, tipẹ́, tipẹ́, tipẹ́, tún bí mó mọ ṣe wá ń dàgbà sí díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, mo wáa rí pé ah, ẹ̀yọ̀kan o lè tó. Torí tí n bá sùn, mo máa ń fẹ́ fi, eh, ìrọ̀rí sí orí. Mo máa wá tún fẹ́ fi ìrọ̀rí kan sí bí ẹsẹ̀ mi. Àwọn èèyàn máa sọ pé "àà ó, kí ló fẹ́ fi ìrọ̀rí sí lẹ́sẹ̀?" Ṣùgbọ́n ó máa ń jẹ́ kí orun ro mi lọ́rùn àti sùn, àti pé ó máa ń jẹ́ kí n, kí n gbádùn ọ̀nà tí n bá sùn. Ẹ̀ekọ́okan, eléyii tí mo máa ń fi sí ẹsẹ̀ yìí, mo màá ń fi sí ibí ẹyin mi. Kì í ṣe pé bóyá ẹ̀yin ń ro mí ó, ṣùgbọ́n ó máa ń dùn mọ́ mi lẹ́ẹ̀kọ́okan tí n bá ti fi síbẹ̀. Ó dàbí pé àwọn ìwà tó ti mọ́ra ni. Kì í ṣe pé ó fi máa ń ṣe mí ní nnkankan, ṣùgbọ́n bí mo ṣe fẹ́ràn láti fi máa sùn ni. Ó dẹ máa ń rọ̀ mí lọ́rùn dáadáa. Tí n bá ní kí n wò ní àpapọ̀, màá sọ pé ìrọ̀rí méjì, ìrọ̀rí méjì, ìrọ̀rí méjì. Tí n bá tiẹ̀ ní kí n wò ìtàn bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní lo ìrọ̀rí gan-an, ó jẹ́ ìtàn tó, tó parí lẹ́rìn dẹ́. Nígbà mo wà kékeré, ìyá mi sọ pé mo máa ń kiri ní alaalẹ́, pé tí n bá ṣe sùn, mo máa ń dùn lọ́hun gan-an. Pé àwọn wò pé kí ló ń ṣọ ọmọ yìí? Wọ́n ti fún lóúnjẹ, wọ́n ti fún lọ́yàn, wọ́n ti fún ní gbogbo ẹ-- ìgbe náà ni. Wọn wá wò lọ́jọ́ kan pé ó dà. Nígbà tan sì ti gbìyànjú gbogbo ohun tó wà nípa wọn láti ṣe sọ̀rọ̀ yìí pé kó ṣe èyí tó, tó ṣiṣẹ́ n nú ẹ, bi wọ́n ṣe fi aṣọ kan rọ̀ mí lórí ni. Wọ́n wá rí pé mo sùn wọ́n wa wo pé "àì". So, ohun t'ómọ̀ yìí ń ìfẹ́ láti iye ọjọ́ yìí ni pé kan fi nǹkan rọ̀ lórí. Ààh! Láti ìgbà náà, wọ́n sì ti ń gbìyànjú ẹ. Wọ́n dẹ́ri pé kó ṣiṣẹ́. Nígbà èmi sì dàgbà. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa lò gan-an. Àmo láti ìgbà tí mo ti ń lo ìrọ̀rí, ọ̀run ò kí ń ro mí. Lóòótọ́ ó, mo ti gbọ́ tí àwọn kan ṣọ pé àwọn ò lè lo ìrọ̀rí nítorí pé ìrọ̀rí yìí a máa mú kí ọ̀run máa rọ àwọn, ṣùgbọ́n ní ti t'emi, tí n bá ti lo ìrọ̀rí, ọ̀run ayọ̀ ni. Falala falala, ọ̀run ayọ̀ ni. Ìrọ̀rí tí èmi máa ń lò kò jẹ́ ìrọ̀rí tí ó, ó fi mi lọ́kàn bá le. Yàtọ̀ sí pé ó fi mi lọ́kàn bá le, ó tún jẹ́ ìrọ̀rí tó fẹ́lẹ́ dáadáa tí ò ń ro mí lára, tí ò ń ro mí lára. Eh, so ìrọ̀rí dára gan-an fún àwọn tí ó bá kí ń lò, kan gbìyànjú ẹ wò. Bí wọ́n bá dé fẹ́, ìyẹn náà dà. Ìrọ̀rí jẹ́ ohun tí mo fẹ́ràn púpọ̀. Eh, pẹ̀lú èyí, a ti dé òpin, eh, ìyè ìrọ̀rí. Ó dábo.

Mo fẹ́ràn láti máa ya àwòrán púpọ̀. Àwòrán yíyà jẹ́ ẹ̀bùn tí mo ní láti ìgbà èwe, jẹ́ ohun tí mo sì nífẹ̀ẹ́ sí gan-an àti kékeré mo tí bẹ̀rẹ̀ sí ní ya àwòrán. Ìtàn bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ya àwòrán, ó jẹ́ ìtàn tó, tó, tó máa ń mú mí dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọ̀ òféèfé ni àwọ̀ àkọ́kọ́ tí mo kọ́ fi bẹ̀rẹ̀ sí ní ya àwòrán. Mo mú ewé, ewé, ewé, mo máa gún wọn papọ̀, mo máa fún omi oje tó wà nínú rẹ̀. Èyí ni mo kọ́ fi ya àwòrán àkọ́kọ́ elé ti mo kọ́kọ́ rántí. Láti ìgbà náà tí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ pé ká máa ya àwòrán àti ìgbà náà, mo ní ọ̀pọ̀lọpọ̀ eh àwọn irin iṣẹ́ táwọn òbí mi ń gbìyànjú láti rà fún mi. Àwọn eh àwọn ewé ewé irin iṣẹ́ tí wọ́n fi ń ya àwòrán, àwọn ìkọ̀wé tó fi ń ya àwòrán. Yàtọ̀ sí pé bóyá ka máa ya àwòrán, mo tún máa ń lo àwọn ìmọ̀ ẹ̀rọ bí eh eléyìí táwọn olóyìnbo ń pè ní camera ní ìsìn, ẹ̀rọ aya àwòrán láti ya àwòrán. Ìgbàlódé, ayé ìgbàlódé táa wà ó sì jẹ́ kí àwòrán yíyà ó yàtọ̀ sí bí ó ṣe wà nígbà àyè àtijọ́. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ohun tí a ń ya tí à ń fi igi igi, tí à ń fi giigi fi ya àwòrán láyé ìgbà náà ó ti yàtọ̀ sí t'ayé ìsín. Ìsìn yí tí èèyàn bá ti ní ẹ̀rọ ayára bí àṣá, èyí táwọn aláwọ̀ funfun ń pè ní kọ̀m̀pútà, a lè mú àwọn àwòrán, káwòrán ta bá fẹ́ ya ká ya lórí ẹ̀rọ yìí tàbí ká fi eh ẹ̀rọ camera ká fi ya àwòrán náà. Àwòrán ó jẹ́ ohun tí ó dára púpọ̀, gẹ́gẹ́ bí ohun tí a fi lè ṣe ìrántí ara wa, ta fi lè rántí àwọn òbí wa, ta fi lè rántí àwọn ọ̀rẹ́ wa, ta fi lè rántí àwọn tá jọ lọ ilé ìwé, ta fi lè rántí àwọn tá jọ ṣiṣẹ́, ta lè fi rántí oríṣiríṣi nǹkan. Bí, bí ó bá pàájù lọ a lè lo àwòrán láti fi eh láti fi ṣẹ́gun àwọn oníbàjẹ́ láàárín ìlú. Nítorí tí a bá rí ẹnìkan tó ń wú wà bá jẹ a lè ya àwòrán ẹ̀ ká fi fi pamọ́ tàbí ká lọ fún àwọn agbófinró tàbí ká lọ fún àwọn ọlọ́pàá kí àwọn ọlọ́pàá kí wọ́n sì wá mú àwọn àgbá, àwọn àbàlùjẹ́ bẹ́ẹ̀. Ohun tí a lè fi àwòrán ṣe pọ̀. Àwòrán ṣe pàtàkì pàápàá ní ayé àwọn ènìyàn. Kò sí, láti ìgbà, láti ìgbà ìwáṣẹ̀ ni àwọn ènìyàn tí ń ya àwòrán. Kòún ṣe, kòún ṣe nǹkan tó ṣeṣe bẹ̀rẹ̀. Láti ìgbà t'ípẹ́ t'ípẹ́ t'ípẹ́ t'ípẹ́ t'ípẹ́, àwọn ọmọ ẹ̀yà àwọ̀ àkọ́kọ́ inú ara òkúta ni wọ́n ń ya àwòrán sí. Wọ́n sì ń fi àwòrán tí wọ́n yà yìí, wọ́n fi ń ṣe àtọ́kùn bí ayé ṣe rí nígbà náà. Bí wọ́n ṣe ń wùwà nígbà náà. Wọ́n fi àwòrán yìí, wọ́n fi, wọ́n fi ń kọ ìtàn bí ayé ṣe rí nígbà náà. Ìpà tí àwòrán ń kó ní ayé àwọn ènìyàn ní ayé ìsín àti nígbà yìí kò ń ṣe ìpà tó kéré rara, rara, rara, rara. A kò lè fi, a kò lè fi àwòrán ṣeré. Ìdí nìyí tí mo ṣe fẹ́ràn àwòrán. Ó sì máa ń ràn mí lọ́rùn púpọ̀ láti ṣe, nítorí pé ó jẹ́ ohun tí ó máa ń sọ nípa ìrìnàjò wa nínú ilé ayé yìí. Mo rọ gbogbo wa wípé ká má fi àwòrán ṣeré, ká máa yà. Tí a bá rí ohun, kó ohun tí ó dùn mọ́ wa ká yà.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ìbéèrè yìí jẹ́ ìbéèrè tó ṣe pàtàkì púpọ̀. Ní ẹ̀mí tí ó jàta, ẹ̀mí yẹpẹrẹ, tí àba ń ṣiṣẹ́, ọmọ tó bá ń ṣiṣẹ́ déédé, ó gudo ní àyà sì kó àti lọ tọ́jú ara àti lọ yẹ ara rẹ̀, àsìkò láti lọ sọ́dọ̀ dókítà. Ó ti tó bí ọdún bí mẹ́lòó kan sẹ́yìn báyìí tí mo ti lọ sọ́dọ̀ dókítà kẹ́yìn. Eleyi o de kin fi gbogbo árá ṣe ẹbí mi nítorí ìwádìí àwọn onímọ̀ ìjìnlẹ̀ ṣe, ó fi mọ̀ wípé, fi hàn wípé bí àwọn èèyàn ṣe ń rí owó sí àti bí ètò ọrọ̀ ajé ìlú bá ṣe rí sí, ó ní bí ó ṣe máa ń kó ipa nínú bí àwọn èèyàn ṣe máa ń mójútó, àyẹ̀wò ara wọn sí àti bí ìlera wọn ṣe máa ń rí sí. Nígbà tí mo lọ sí ọ̀dọ̀ dókítà kẹ́yìn, ìlú ò tí bàjẹ́ tó báyìí. Ṣùgbọ́n oyè tí dókítà ní kí n mú wá nígbà náà kò kéré. Tí ń bá ní kí n wọ̀ sí oyè owó tí èmi náà ń gba, ó dàbí pé a ní ìdá kan lọ́nà, ìdá kan lọ́nà márùn-ún. Iyè owó tí mò ń gba nígbà náà ni wọ́n ní kí n mú wá fún ètò ìlera. Ówó yìí ká mi lọ́rùn púpọ̀. Báyìí náà sì ló ṣe rí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sọ pé àwọn fẹ́ lọ ṣe àyẹ̀wò ara wọn ní ọ̀dọ̀ dókítà. Kí ni àwọn ìjọba wa lè ṣe láti rí pé, wípé lílọ sí ọ̀dọ̀ dókítà kò ní jẹ́ ǹkan tí ó máa ma dá àyà já àwọn èèyàn nítorí wípé àpò wọn kò gbé pẹ́ẹ́ létò. Torí bí ọrọ̀ ajé ìlú wá ṣe rí ní àkókò yìí, ó jẹ́ àkókò tí ó ní agbára díẹ̀. Ni pé àwọn èèyàn tí ọwọ́ àti mọ́wọ́ lọ sẹ́nu, ó jẹ́ ohun tí ó le púpọ̀. Nítorí ìdí èyí, ètò ìlera àwọn èèyàn kò ń ṣe ohun tí ó mumu ní àyà wọn púpọ̀. Èyí tí ó ń fa debi wípé a ti jẹ àti mu àwọn èèyàn wa káàkiri. Àwọn tí a ń rí ní ilé ìwòsàn ní àkókò yìí jẹ́ àwọn tí ó jẹ́ pé wọ́n kò lè tọ́jú ara wọn mọ́ rararara pẹ̀lú ọ̀nà mìíràn ju tàbí àwọn tí wọ́n ní ìjàmbá bíi ìjàmbá bi mọ́tò àbí wọ́n jábọ́ látorí bí tó wọ́n jábọ́ látorí òkè, jábọ́ látorí ọ̀pẹ tàbí tí wọ́n fi ara pa tó sì jẹ́ wípé wọ́n kò lè tọ́jú rẹ̀ ní abẹ́ ilé. Kí ni àwọn ànfàní tó wà nínú bí pé a ń lọ sí ọ̀dọ̀ dókítà ní ilé ìwòsàn? Ànfàní tó wà nínú àwọn àyẹ̀wò ara lọ́dọ̀ dókítà ó pọ̀ púpọ̀. Ìkan aláàkókò nínú rẹ̀ ni bí àwọn àìsàn, àwọn àìsàn tí mon ń pani ní kẹ́lẹ́, kẹ́lẹ́, kẹ́lẹ́, kẹ́lẹ́, kẹ́lẹ́, kẹ́lẹ́. Èyí tó jẹ́ ọ̀gá nínú rẹ̀ tí àwọn èèyàn ń pè ní hypertension tàbí ẹ̀jẹ̀ ríru, ẹ̀jẹ̀ ríru hypertension àwọn olóyinbo lon pè é ní hypertension. Irú àìsàn yìí tàbí náà ọ̀kan pè é ní ìfunpá. Irú àìsàn yìí jẹ́ àìsàn tó máa ń yọ èèyàn pa tó sì lè fa ropa rose ní ìgbẹ̀yìn rẹ̀. Ṣùgbọ́n tí èèyàn bá ń lọ sí ilé ìwòsàn lóòrèkóòrè, ó ṣe é ṣe kí àwọn dókítà kí wọ́n tì ríi. Èyí tó tún jọ bí i tìtẹ̀ náà ni jẹjẹrẹ, àìsàn jẹjẹrẹ àwọn elebo pè eleyi ní cancer tí èèyàn bá ń lọ sí ilé ìwòsàn ní àkókò, ní àkókò lọ́yàn lọ sílẹ̀ lọ rí dókítà, ó ṣe é ṣe kí àwọn dókítà kí wọ́n tì ríi. Èyí tó tún jọ bí i tìtẹ̀ tún ní àwọn àìsàn oríṣìíríṣìí mìíràn bí àìsàn ẹ̀dọ̀ kíndìnrín tí ó lè ba kíndìnrín jẹ́. Ópọ̀lọpọ̀ oríṣìíríṣìí àìsàn ní àyẹ̀wò ara lé tú àṣírí wom. Láàkókò, mo rọ̀ wá kí gbogbo kama losi ọ̀dọ̀ dókítà ní ìhòòrèkóòrè fún àyẹ̀wò ara ọ, àlàáfíà ni fún yin o.

Ìbéèrè náà sọ pé, báwo ló ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Ìbéèrè tó wúlo púpọ̀ ni. Ní fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ kúrú, wọ́n ò kíń bérè ibéèrè lọ́wọ́ ara wọn. Ó sì jẹ́ nǹkan tó ń ṣe pàtàkì púpọ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ kan ń ṣiṣẹ́ ní jàǹtùlù rẹ́rẹ́rẹ́ láìsí àkókò kankan tí wọ́n fiń fún ara wọn ní ìsinmi. Kò sí àkókò kankan tó n fiń dúró sọ pé àwọn fẹ́ fi sinmi, tàbí àwọn fẹ́ fi dúró láti bá àwọn ọmọ àwọn jíròrò, àbí láti bá aya wọn jíròrò, tàbí láti bá ọkọ wọn jíròrò. Ìṣe, ìṣe, ìṣe. Yorùbá bọ̀ wọ́n pa òwe wọn ní, "Ẹnu iṣẹ́ ni ago kú sí." Ìtumọ̀ òwe yìí ni wípé ago máa ń fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣiṣẹ́ ni, à fi igbà tó bá tó dákó. Tí èèyàn ò bá kẹ́ fi ọgbọ́n lo ìrìnàjò yìí, ó ṣe é ṣe kí ìrìnàjò náà kó dàbí iṣẹ́ ti ago, tó jẹ́ pé ó kàn ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́ tó fi kú ni. Idí nìyí tí èèyàn fi gbọ́dọ̀ wá ayé láti wá ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé. Tí èèyàn bá ṣe ń ṣiṣẹ́, ó gbọ́dọ̀ máa sinmi. Bí èèyàn bá ṣe ń ṣe ile ayé, ó gbọ́dọ̀ máa wá ayé láti ṣiṣẹ́. Méjèèjì ó gbọ́dọ̀ pa ara wọn lára. Tí ìpalára bá ti wà láàrín ǹkan, ó ṣe é ṣe kí iṣẹ́ kó me ẹ́, kí èèyàn máa sinmi jù. Ìmẹ́lẹ́ a máa wà níbí iṣẹ́, tàbí kí ilé ayé kó máa fara gbá àṣejù iṣẹ́. Ìkanu méjèèjì, ikan ò gbudọ̀ pa kan lára wọn nínú wọn. Tí èèyàn bá ṣiṣẹ́ àṣejù, ó lè mú kí àárẹ̀ kó máa se eyan. Tàbí tí àárẹ̀ bá ń ṣe ni, ki eyan má fúnra síi. Nítorí pé oun tó wà lọ́kàn èyàn ni iṣẹ́, iṣẹ́, iṣẹ́. Tí iṣẹ́ àṣejù bá pọ̀ jù, àwọn ẹbí, ará, gbogbo àjọ ṣépò ta ni pẹ̀lú àwọn èèyàn tó kú, òun ni yóò fara pa. Èèyàn ó gbudọ̀ fi jẹ́ kí ààyè iṣẹ́ kó ba àwọn àjọ ṣépò ta ni pẹ̀lú àwọn ìyàwó àti àwọn ọkọ àtàwọn ọmọ wa. A kò gbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ kó ba àjọ ṣépò ta ni pẹ̀lọ̀ wọ́n jẹ́. Èyí to tun dàbí, to tun dàbí tie. Òun náà ni wípé ní àsìkò ìgbà tí ko ya, o kò bá ṣiṣẹ́, àwa àti olólùfẹ́ wa, àwa àti àwọn ọmọ wa, àwa àti ẹbí wa lápapọ̀. A gbudọ̀ wàáyé ká ríra wa. Nítorí pé kò dára kí ènìyàn kí ó dá wà. Àjọ ṣépò yìí, òun ni ó máa ń jẹ́ kí ẹ̀mí ènìyàn kí ó gùn. Yàtọ̀ sí wípé ó máa ń jẹ́ kí irin eyan kú, ó sì máa ń jẹ́ kí inú èèyàn wa kádùn, inú èèyàn kó dùn. Erè idí ìṣe òun náà ni pé ká délé ká rí pé inú àwọn ẹbí wa dùn, inú àwọn ọmọ wa dùn, inú àwọn aya wa dùn, inú àwọn ọkọ wa náà ó ṣe dùn pẹ̀lú. Ó ṣe pàtàkì láti wá ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé. Ta bá n ṣe ń gbé ayé, bẹ́ẹ̀ naa la gbudọ̀ máa ṣiṣẹ́. Bá ba si ṣe ń ṣiṣẹ́, la gbudọ̀ máa gbé nínú ayé yìí. Nítorí pé ení tí ò bá ṣiṣẹ́ kò ní jẹun. Bí èèyàn o bá sì jẹun, yóò kú dàń. So ó ṣe pàtàkì ká ṣiṣẹ́, ó ṣi ṣe pàtàkì ká gbé nínú ayé náà pẹ̀lú. Bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ yin, ẹ máa wá àsìkò láti sinmi. Bẹ́ẹ̀ sì ń se wà àsìkò láti sinmi. Tẹ bá ṣi sinmi dáadáa, ẹ lọ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ náà ni, be ṣe wá ààyè kí ǹkan má pa kan lára. Àlàáfíà ni fún yin o, ó dábọ̀.